Mo fẹ́ kọ́ nípa tech tí ń bá mọ̀ ṣe dáadáa, wọ́n máa wúlò fún mi. Ẹ̀n, mo tún fẹ́ mọ̀ nípa financial market kí n understand bí ó ṣe ń lọ torí àwọn manipulations tó máa ń ṣẹlẹ̀ lórí, ehm, forex space tí kò yé yàn. Mi o rí mi wá situation tó jẹ́ pé máa f'owo sí ta wá liquidate.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo ní ilé ìfowópamọ́ tí mo máa ń fi owó pamọ́ sí, ẹ̀ iyẹn owó tí màá fẹ́ ná. Torí kò sí ẹnikẹ́ni tó mọ ìgbà tí ó máa dáfẹ́re díẹ̀. So àwọn owó tí mo fi pamọ́ yẹn ni mo máa ń lò fún backup láti fi ṣe nǹkan tí mo fẹ́ fowó ṣe. So bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Nígbà mìíràn tí mo bá jí, ìgbà mìíràn tí wọ́n bá dáná, wọ́n lè se rice fún mi. Ìgbà mìíràn o le jẹ bread àti tíì, ìgbà mí mí n dẹ̀ kí n jẹun láàárọ̀ tó jẹ́ pé mo máa dúró di ọwọ ọ̀sán tàbí tí mo ba fẹ́ gbàwẹ̀ tí ǹkankan o wù mí jẹ, bi mo ṣe máa ń jẹun nìyẹn.

Ìmọ́lẹ̀ ee alẹ́ ni mo fẹ́ràn jù, ju ti òwúrọ̀ lọ. Nítorí pé tí ìmọ́lẹ̀ alẹ́ yẹn bá tán, gbogbo àwọn ibi tí ó ṣókùnkùn, o máa, o máa rí, èèyàn máa ríran àgàgà alẹ́. O ní need a ti di torchlight ìmú tó bá ń rin kọjá. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn ó kan dàbí pé, àwọn èèyàn jí lárokútù, èèyàn rí gbogbo nǹkan tó ń lọ láyìíká. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ alẹ́ yẹn ó dáa fún àwọn olólùfẹ́ méjì tó máa fẹ́ ṣeré.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo ń lo Jumia, mo ń lo Temu, mo ń lo Konga. Ìgbà mìíràn àwọn online vendors yìí tó yẹ pé wọ́n ò ní, wọ́n ò ní website to yẹ pé orí Instagram láti pàdé tàbí orí Facebook. Àwọn nǹkan tí wọ́n bá ní tí m bá mọ̀ pé mo nílò ẹ̀ tí ó dé wọn tó orí ti Jumia torí mo máa ń, mo máa ń compare kí n tó sanwó.

Rárá, ẹyin ò kí ń fọ́n mi nítorí pé mi ní kòkòrò kankan ní ẹ̀yín mi níbi tí ẹyin tí mo máa ń fọ́ mi. Mo máa ń fọ ẹyin mi ní ojoojúmọ́. Bí ó ti ṣe pé mi kì í fọ̀ ní alẹ́, ẹ̀ẹ̀kan lójúmọ́ ni mo máa ń fọ ẹyin.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́, ìyẹn eléyi tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní bicycle. Ṣùgbọ́n ọ̀kadà mi ò mọ̀ bó ṣe ń wa ọ̀kadà nítorí kìn dé ṣe ńkan tí mo fi tara tara ní ìfẹ́ sí. Nítorí pé èyí kẹ̀kẹ́ tí wọ́n ń pè ní bicycle, ó jẹ́ ńkan tí ènìyàn lè máa fi ṣe exercise, then, mo mọ mọ́tò ń wá dáadáa.

Rárá, mi ò ní àwòrán kankan lára nítorí pé mi fẹ́ràn kí a máa ya àwòrán sára. Torí mi ò kà sí pé ó jẹ́ nǹkan tó dára nítorí àìsàn cancer. Torí pé though ó jẹ́ ǹkan tó jẹ́ pé tí ń bá rí lára èèyàn, ó máa ń dára lójú ṣùgbọ́n kì í fi sára mi àti wípé pain tí èèyàn máa go through láti ṣe, ó ń bà mí lẹ́rù.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Adefolaju, eeh, ní ọ̀dọ̀ wa, pé Ade ó fi ọlá ju gbogbo nǹkan lọ. Ó fi, ó fi ọlá, ó fi ju owó, ó fi ọlá, Ade fi ọlá, ó fi ju, ó fi ju àlàáfíà, ó fi ju gbogbo nǹkan, ohun tí orúkọ èèyàn túmọ̀ sí níya.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n láti gbogbo ibi ẹ̀kẹ mi títí dé abẹ́ ẹnu. Ó jẹ́ nǹkan tí mo máa ń fà ní gbogbo ìgbà torí ó máa ń yún mi. Ó dé máa mú mi dàbí arúgbó torí ó ti pọ̀jù.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún Kérésìmesì. Nítorí pé èmi àti àwọn àbúrò ẹ̀gbọ́n à jọ máa ń péjọ ní ilé Bàbá wá láti jọ ṣe àjọ̀dún papọ̀. Àsìkò yẹn jẹ́ àsìkò tó jẹ́ pé a máa ń ṣe nǹkan tó ń pe ní catching up nípa gbogbo bí a ṣe lo ọdún ní ìlú tí oníkálukú wà.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé oríṣiríṣi novel, àwọn educational books, inspirational books, motivational books. Eh for example, eh, òní ìwé kan tí mò ń ka lọ́wọ́ forty eight laws of power, ìwé yẹn ó lágbára gan. Èmi máa ń ka àwọn romantic novels lẹ́ẹ̀kọ̀kan iyẹn tí ń bá ṣàbàpàdé e.

O, bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ó yàtọ̀ síra nítorí pé tó bá jẹ́ àgbàlagbà, mo máa ń fi respect sí àpọ́nlé bí i ẹ ẹ̀karọ̀, bó tí bá jẹ́ àwọn ọmọ kékeré àwọn ló máa kí mi, ìgbà mìíràn tí bá tiẹ̀ kọ́kọ́ kí wọn o máa jẹ́ ìkíra pẹ́. Ẹ̀ àwọn tó jẹ́ pé àjọ jẹ́ ẹgbẹ́, a máa ń kí ra casually ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Google Drive ni mo máa ń sábà lò torí pé Google Drive ló ṣọ́pọ̀tì dífaísì tí èmi ń lò. Nítorí pé àwọn fáìlì yẹn tí èèyàn o bá fi pamọ́, tó bá lọ sọnù, tó dẹ̀ jẹ́ ǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì, ó lè fa ǹkan tí ó dáa fún ẹeyan.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Nítorí pé káàdì iṣẹ́ yẹn ni tíkẹ̀ẹ̀tì tí èèyàn máa fi wọ ilé iṣẹ́ ní àárọ̀. Nítorí pé káàdì yẹn ni wọ́n máa swipe sára kọ̀m̀pútà láti ì-checking, ọ̀nà náà ni wọ́n máa fi ń ṣe marking of attendance. Ehn, so ìwọ tí o bá ti swipe káàdì yẹn tí system o bá ti rí i, jáde pé òun wá síbí iṣẹ́ lọ́jọ́ yẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi pamọ́, ẹ mi láì kí kí àwọn fáìlì tí mo fi ń ṣiṣẹ́ kó máa, kó máa ṣkátà sí orí tábìlì mi tàbí kó máa litàá kiri. Bá ti, ilé tí ń báa ti lò tí báa ti parí ẹ, o ní shelf kan tí mo máa paàkì ẹsì tí bá ti ṣetán, máa sá ko síbẹ̀, mo dẹ̀ máa ń arrange e neatly síbẹ̀

Oríṣiríṣi orin ni mo fẹ́ràn láti máa gbọ́. Christian song, Afrobeat, Hip hop, R&B. Kò sí eléyi tí on korin tí mi kì í gbọ́ sí, tí eléyi tó bá de ṣe jó sí, máa jó sí. Ṣùgbọ́n orin tí mo fẹ́ràn láti máa gbọ́ kí n tó sùn òun ni, ẹrm orin Kristẹni iyẹn Gospel tàbí R&B. Àwọn tó máa ń mú orun tètè gbéyàn lọ nìyẹn.

Ni nǹkan tí ẹnikẹ́ni bá ń ṣe nílé ayé, ó gbúdọ̀ mọ láti máa balance iṣẹ́ àti bí òun ṣe máa ma gbé ìgbésí ayé ẹ́. Nítorí pé, tó bá jẹ́ pé ẹni náà ti nígbẹ̀yàwó tó dẹ̀ ti ní àwọn ọmọ, tí ó bá gbé iṣẹ́ sórí family responsibility ẹ̀, ó máa pa lára. Ó dẹ̀ má pa ìdílé ẹ̀ lára.

Mo like kí omi máa wà ní low court, mi like kí ómi kún jù. Tí omi bá ti kún jù, ó máa yún mi, ó dẹ̀ máa n jẹ́ kí i dàbí arugbó. So tí omi bá ti kún be yẹ̀n, mo máa lọ sí ilé oní ìgẹrun tí wọ́n bá mi gé irun mi.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ́ eré bọ́ọ̀lu áfẹsẹ̀gbá. Mo nífẹ̀ẹ́ re torí pé ó jẹ́ àsìkò tó jẹ pé èmi àti àwọn ẹlẹgbẹ́ mi ta máa ń jọ ń ṣeré ta jíjó máa ń ríra lẹ́yìn iṣẹ́ gbogbo ọ̀sẹ̀ ta ti ṣẹ. Then, mo tún fẹ́ràn ká máa wo bọ́ọ̀lù tí wọ́n máa ń gbá ní every gbogbo ọjọ́ Satide.

Àà, ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi ò pò, nítorí pé kì í ṣe ara nìkan leèyàn máa ń tọ́jú, ènìyàn náà sì máa ń tọ́jú, ẹm, health ẹ nà. Nítorí pé ìgbà mìíràn tí èèyàn bá ti ṣiṣẹ́ jù, tó bá lo ògùn, tó bá treat malaria, èèyàn lè break down, àti ẹ́niyàn bá dẹ̀ ti break down, iṣẹ́ ó máa di productivity iṣẹ́ èèyàn ní ọwọ́, tó dẹ̀ jẹ̀ pé ó lè fa wàhálà níbi ẹnu iṣẹ́

Rárá, mo jẹ́ èèyàn kan tí ó nífẹ̀ẹ́ ẹran lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi ẹran ni mo máa ń jẹ. Nǹkan ẹyọ kan tí míì kì í jẹ wò ni ẹja. Anything tó bá jẹ mọ́ ẹja bíi edé ni àbí nǹkan kan, mi ò lè jẹ́. Ṣùgbọ́n ẹran ìgbín, òkété, kò sí oríṣi ẹran tí mi ò lè jẹ́

Tí má fẹ́ ra ohun èlò láti fi ṣe ìpèsè, mo máa ń lọ sí ọjà. Ọjà oríṣiríṣi ló pọ̀ ní agbègbè mi, o tún jẹ́ pé ọjà àwọn ọjà kan wa ti o jẹ́ pé àwọn nǹkan tó bá rí níbí kò lè máa rí ní ọjà mìí nítorí pé báwon yen ṣe ń lọ síbẹ̀ lọ ra nǹkan, ó ní bá.

Tí bá ti jẹun ọ̀sán, mo máa ń sinmi fún bí i ìṣẹ́jú ogún. Tí bá ti jẹun tán, màá kàn sinmi díẹ̀ kí n tó padà lọ sí ẹnu iṣẹ́. Ìgbà mìíràn mi de kí jẹun ní ọ̀sán tó bá jẹ́ pé inú mi kún tàbí nǹkan tí mò ń ṣe mi ò tètè ṣetán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lórí àwọn social media yẹn, áti WhatsApp video call, Instagram video call, Twitter video call. Even tí n bá fẹ́ ṣe àwọn ìpàdé ìgbà mìíràn, ìyẹn èyí tí a ń pè ní Zoom àbí Google Meet, mo máa ń lò wọ́n dáradára.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn èlò apanilẹ́rìn nítorí pé wọ́n máa ń mú èèyàn dárayá nígbà tí èèyàn bá ń ronú àbí tí èèyàn bá dá wà. Àwọn nǹkan tó mú èèyàn rẹ́rìn yẹn ó jẹ́ àwọn, ìgbà mí àwọn dókítà máa ń pè ní ògùn fún àwọn tó ní ìfúnpá gíga.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran wíwo àwon ìràwọ̀ tí alẹ́ bá ti lẹ́, tí o bá sì múnu létí òde siná. Máa jókòó síta, màá bẹ̀rẹ̀ síi wo àwọn ìràwọ̀ tó wà ní òkè. Ìgbà mìíràn gan-an tó bá yẹ pé kò fi bẹ́ẹ̀ pọ̀, màá bẹ̀rẹ̀ síí kà wọ́n ní ní méjì, méjì mẹ́ta.

Ti ń ba n jáde mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání ni nítorí pé kìí ṣe ẹyọkan péré lání, mo ní tèmi ìyàwó mi náà sì ní tirẹ̀. O ti mo bá fẹ́ jáde, màá mú dání lọ síbi kí bi tí ń báa ń lọ sí, àbí kí n fi to ba jẹ pé ìyàwó mi gbàgbé kọ́kọ́rọ́ tiẹ̀. A ó lè pè mí kó sọ fún mi pé tí màá ti ń lọ kí n fi kọ́kọ́rọ́ mi sí abẹ́ footmat.

Tí n bá rorun sùn ní alé, tí ó dè sí iná, ìgbà mì mo lè mú fóònù mi kí n máa wo Instagram reels àbí kí n wà lórí Twitter. Ṣùgbọ́n tí n bá ní àwọn fíìmù sórí fóònù mi, mo lè máa wo fíìmù. Mo fẹ́ràn action fíìmù gan ni, so fíìmù ni mo máa joko tí má berẹ ṣin wò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Màá jókòó, màá ronú láti gbogbo àwọn nǹkan ìgbésẹ̀ tó yẹ kí n gbé àti àwọn ilé tí òyè tí yẹ kí n gbé. Màá ronú àwọn nǹkan tí mo fẹ́ fi lé ayé mi ṣe àti àwọn ìwà kan tí mo fẹ́ fi sílẹ̀ yẹn tí bá ti dá wàṣà.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ní àwọn tajọ ń gbá bọ́ọ̀lù àti àwọn tajọ máa ń kọrin. Nígbà mìí tí bàá ṣe nǹkan kan agágá, ìparí ọ̀sẹ̀, màá ń lọ dapo mọ́ àwọn band mi táa máa ń ṣe rehearsal. Ṣùgbọ́n tí rehearsal bá sí, tí ó bá ti di ìrọ̀lẹ́ Sáturday bẹ́ẹ̀ yẹn tí, tí bàá ṣe pé wọ́n ń gbá bọ́ọ̀lù lórí tẹ́lí, a máa péjọ, a máa máa gbá bọ́ọ̀lù síra.

Mo fẹ́ràn iṣẹ́ inú ilé ju iṣẹ́ ìta gbangba lọ, to jẹ́ pé tí n ba wà n nú ilé tí mò ń ṣiṣẹ́, tí mò ń gbówó, ó pé mi jù kí n máa, kí n bọ́ síta bóyá mo lọ sí ọ́fíìsì àbí mò ń náwó, torí tí n ba wà n nú ilé, ìwọ̀n bá ni owó tí mo máa ná, ṣùgbọ́n tí bá ń jáde tí mò ń lọ, tí mò ń bọ̀, owó tí màá ná ó pọ̀ ju owó tí màá save lọ.

Tí ìpè bá wọlé sí orí fóònù mi ní ibi iṣẹ́, nìtorí silence mo màá n gbé fóònù mi sí, tó bá jẹ́ eleyii tí mi ò lè gbé ní ẹsẹkẹsẹ, mo máa ní sùúrù kò ring tán. Ṣùgbọ́n tó bá jẹ́ eleyii tó jẹ́ pe o ṣe pàtàkì tí mo lè gbé, mo máa sọro professionally láti gbọ́ ǹkan tí èèyàn tó pè mi fẹ́ bá mi sọ.

Rárá, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí má ra oúnjẹ òpópónà nítorí pé àkọ́kọ́ mi ò mọ ibi tí wọ́n ti ń sè é, irú omi tí wọ́n fi ń sè é. Mi ò dẹ̀ mọ̀ bí àwọn tó ń sè ṣe, bí ìmọ̀tótó àra wọn ṣe, bó ṣe jẹ́ òkúnkún dùn fún wọn tó. Nítorí náà mo, mo prefer kí ma ra, kí ma se oúnjẹ fúnra mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera lẹ́kọ̀ọ̀kan nígbà tí mo bá tó kí n lò, ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà. Mo, mo prefer kí n máa ṣe exercise than kí n máa lo àwọn èlò ìlera yẹn nítorí pé, ẹm, mo máa n fẹ́ nǹkan tí ó ń wọnú ẹnu mi.

Mi ò kọ́ṣẹ́ débi tí mo ti fẹ́ wọ aṣọ àkayòrí. Ìgbà tí mi, èmi lọ sí school, máa mú dẹ lọ sí school, mo sì ń ìjọba fún ọdún kan. Lẹ́yìn ìgbà yẹn náà, mo bẹ̀rẹ̀ sí ní wa iṣẹ́. Àwọn tó kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́, àwọn ló máa ń wọ aṣọ àkayòrí níbi iṣẹ́ wọn.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ba tí n bá ní ńkan tí mò ń ṣe, mo máa ṣe ìtọ́jú wọn ní ọjà. Ìyẹn tí màá lọ ìgbà mìíràn, mo lè dá wà nílé tí mi ò ní fẹ́ ṣe nǹkan kan tí mi ò fẹ́ jáde kúrò nínú ilé. Boyá mo fẹ́ máa wo fíìmù àbí mo fẹ́ sùn, mí ò ní wá disturb ànsì kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ímélì tí ó wúlò lẹ́ẹ̀kọ̀kan, so tí màá ti rí àwọn irú ímélì bẹ́ẹ̀ yẹn, sì dà kí n move ẹ lọ sí trash o kí n report ẹ. But àwọn mail tí ó wúlò yẹn inú spam box mi ni wọ́n máa ń sábà send ẹ sí. Ẹ̀ àwọn o o àwọn hackers yẹn ló máa ń sábà dán irú ìranù ìranù yẹn wò.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà tí mo máa ti ń dáko, mo gbin ẹ̀fọ́ síbẹ̀, mo gbin efirin sínú ọgbà mi. Tí àsìkò àgbàdo bá dé, mo màá gbin àgbàdo. Ẹn ẹgẹ́ wà nínú ọgbà mi tí mo ṣe níwọ̀nba tí n bá fẹ́ yán, tó bá ti gbó, mo máa harvestẹ̀ tí màá fi yán gààrí fún gààrí mímu. But ẹ̀fọ́ ló pọ̀jù nínú ọgbà mi.

Ó níṣe pẹ̀lú irú oníbàárà tí tí mọ fẹ́ bá níí ìpàdé pẹ̀lú. Tó bá jẹ́ ìpàdé tó jọ mọ́ ibi iṣẹ́ ọ́fíìsì, mọ máa wọ aṣọ, eh, shirt àti trouser. Ìgbà mìíràn mo lè wọ coat gan mọ́, kó jẹ́ complete set suit. Tó bá dè jẹ́ àwọn oníbàárà tó jẹ́ casual, tó jẹ́ pé, eh, oníbàárà tó ti di ọ̀rẹ́ ni aṣọ tó bá wùmí mo lè wọ̀ lọ.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Ìgbà mìíràn tí bá jẹ́ pé mo ti ṣiṣẹ́ ju àbí mí rọrùn ṣùn, orí máa ń fọ́ mi, tó bá dẹ̀ jẹ́ wípé ebi ń pa mí. Eléyì tó jẹ́ pé inú máa ma fi já mi jẹ, ó lè mú orí fífọ́ wá. Nítorí náà ohun tí-í since tí mo ti mọ system mi, àwọn nǹkan tí ó lè máa mú orí fọ́ mi, mo máa, mo máa àvoìd è. Then mo ní òògùn tó jẹ́ pé tórí bá ń fọ́ mi, mo lè sáré lo paracetamol, ẹ̀fọ́rí yẹn máa lọlẹ̀.

O ti lé ní ọdún mẹ́ta tí mo ti lọ rí dókítà sẹ́yìn ó nítorí pé mi kì í sábà ṣàìsàn, tí m bá dé ṣe àìsàn, àìsàn kékeré ló lè ṣe mí, bóyá orí fífọ́ tàbí màléríà ń gbá mi tó jẹ́ je pé tí m bá tí lè lo òògùn, gbogbo nkan tó ń ṣe mí tí m bá ti sinmi, gbogbo nkan tó ń ṣe mi máa lọ. Ṣùgbọ́n lọọ̀sìpìtù, òrun rẹ̀ gan lásán, kì ń ṣe ǹkan tí mo fi tàràtara gbàdùn àti máa lọ sí.

Ó ti ṣe díẹ̀ tí mo lọ sí ilé ìkàwé gbẹyin, nítorí pé, ińtánẹ́ẹ̀tì, ó ti mú kí everything rọrùn. Wò, mi ò ní, mi ò nílò láti lọ sí library mọ́, lọ máa ka ìwé. Tí mo bá ní ìwé kankan tí mo fẹ́ ka, mo lè bọ́ sórí Google kí n wá orúkọ ìwé yẹn, kí wọ́n lè gbe síta. Tóbá jẹ́ eléyìí tí mo lè rà láti orí afẹ́fẹ́, màá kàn fi káàdì mi rà, màá ká nǹkan tí mo fẹ́ kà, màá déẹ̀ ṣtọ̀ọ́ ẹ sínú archive mi.

Foonu alágbèéká tí mo ń lò, òun ni Samsung ti Universal Basic Phone. Ìyẹn ẹ tó jẹ Oyster tí Cryptocurrency company kan ṣe. Àwọn méjèèjì tí mo ń lò níyẹn. Ìyẹn, èyí Oyster yẹn, mo, wọ́n máa ń fún wa ní incentive lẹ́ẹ̀kọ̀kan nítorí pé a bá wọn, a bá wọn lo fóònù wọn tá sì ń fi ń ṣe marketing.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera nítorí pé ìlera lọ, àgbà míràn àwọn oúnjẹ náà ó dáa fún ara. Nítorí náà, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera dáadáa, ó dà sí máa ń dùn láti jẹ náà.